Èmi máa ń jẹ oúnjẹ kù nígbà mìíràn ẹ̀wẹ̀, èmi máa ń jẹ oúnjẹ kù pàt-fún ìdí pàtàkì láti gbe fún àwọn ọmọ wẹ́wẹ́ tó bá wà ní agbègbè mi àti tó bá wà ní àyíká mi. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, èmi a máa jẹ oúnjẹ kù nítorí pé èmi kò lè jẹ oúnjẹ náà tán ní, ní ìgbà tí èmi ń jẹ lọ́wọ́lọ́wọ́. Èmi a sì jẹ oúnjẹ náà kù ní ìgbà tí ó bá ṣe fẹ́rẹ àti tó bá ṣe fúùdìà tí ebi bá tún ń pa mí. Èmi a gbé oúnjẹ náà, màá sì tún jẹ ẹ́ tí èmi a fi jẹ oúnjẹ náà tán. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi máa ń jẹ oúnjẹ kù tí èmi ti jẹ oúnjẹ mi tán ní, ní ìgbà gbogbo. Ṣùgbọ́n nígbà tí ó bá ti ṣe bí ẹlẹ́gbẹ́ pé ebi ń pa mí, èmi a sì tún bọ́ sídi oúnjẹ náà, màá sì tún jẹ ẹ́. Jíjẹ oúnjẹ mi kù, pàápàá, máa ń ràn mí lọ́wọ́ láti rí ǹkan jẹ nígbà mìíràn tí ebi bá ń pa mí. Àti jíjẹ oúnjẹ mi kù náà sì tún máa ń fa ìrẹ́pọ̀ láàárín èmi àti àwọn ọmọ kékeré tí mo bá ń gbé, tí mo gbé fún. Ìgbà mìíràn ẹ̀wẹ̀ tí mo bá ti ń jẹun, inú wọn a sì máa dùn pẹ̀lú ìrètí, inú wọn a sì máa dùn pẹ̀lú ìrètí wipé mi ò ní jẹ oúnjẹ mi tán, màá jẹ oúnjẹ náà kù tí kí wọ́n bá lè mú oúnjẹ náà, kí wọ́n bá lè jẹ ẹ́. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi bá ti ń jẹun ni inú àwọn ọmọ wẹ́wẹ́ tó wà ní àyíká mi máa ń dùn pẹ̀lú ìrètí wipé èmi a jẹ oúnjẹ mi kù, wọ́n á sì, èmi a sì gbé fún wọn, wọ́n a sì jẹ ẹ́.

Mi kò mọ àmì ìràwọ̀ mi, mi kò mọ àmì ìràwọ̀ mi rárá, ṣùgbọ́n á ṣe mí, á ṣe mí ní ìdùnnú àbí orí mi á wu láti mọ àmì ìràwọ̀ mi. Nígbà kúùgbà tí ẹnikẹ́ni bá bèrè lọ́wọ́ mi pé kí lámi ìràwọ̀ mi, inú mi á dùn láti ṣèwádìí nípa rẹ̀ kí n sì mọ bí àmì ìràwọ̀ mi ṣe jẹ́

Mi kìí, èmi kì í ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ìgbàkígbà tí èmi bá ń sọ̀rọ̀ níwájú àwọn èèyàn, èmi máa ń sọ̀rọ̀ pẹ̀lú ọkàn tó móríyá àti ìfọ̀kànbalẹ̀. Èmi máa ń sọ̀rọ̀ bí, máa ń sọ̀rọ̀ bí akíkanjú, mo máa ń sọ̀rọ̀ tí bí, mo máa ń sọ̀rọ̀ bí ẹni tí ọ̀rọ̀ dà ṣakaṣaka ní ẹnu rẹ̀. Bẹ́ẹ̀ náà ni èmi ṣe máa ń sọ̀rọ̀ nígbàkígbà tí èmi bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.